Èmi kò ní irun gbọ̀n rárá nítorí obìnrin tí kò ní irungbọ̀n lè mi jẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn obìnrin kọ̀ọ̀kan ma ń ní irungbọ̀n, àwọn mi a máa jẹ́ ogunba, àwọn mi tí ń ṣẹlẹ̀ lágo ara wọn a máa jẹ́ kí irungbọ̀n kò jáde ní agbọ̀n obìnrin mi. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí enikan nkọ ní irùngbọ̀n rárá. Mo jẹ́ arábìnrin tí kò ní irungbọ̀n rárá.

Àwọn ohun kan tó wà nínú àpò owó mi ni ìwé pélébé, òǹkọ̀wé, kọ́kọ́rọ́ ilé mi àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti aṣọ ìnujú. Mo fẹ́ràn láti máa fi aṣọ ìnujú sínú àpò owó mi nítorí wípé ó máa ń jẹ́ kí n rí ǹkan nù ojú tàbí tí mo bá fẹ́ fi aṣọ nu ǹkan kan ní àgọ́ ara mi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ́ jù ní ẹ̀fọ́ gbúre. Mo fẹ́ràn ẹ̀fọ́ gbúre torí wípé a máa mọ ọbẹ̀ dùn, ó sì máa ń so omi sínú ọbẹ̀ ata tí mo bá fi sèé. Mo sì fẹ́ràn rẹ̀ nítorí wípé ó rọrùn láti sè, kò níra láti sè rárá, kò ní wàhálà rárá láti sè, ó sì máa ń ṣara lóore. Ó ní mo ṣe fẹ́ràn ẹ̀fọ́ gbúre.

Bí mo ti máa ń múra sílẹ̀ pẹ̀lú oníbàárà mi ni wípé un ó ṣe ètò gbogbo ohun tí mo rò pé wọ́n lè ní ní beẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, wọn ó ti ṣe ètò eṣi rẹ̀ lẹ̀, un o sì tún ti ṣe ètò pàtàkì ohun tí ó ran iṣẹ́ wọn lọ́wọ́ tí ó sì jẹ́ kí iṣẹ́ wọn kí ó tún máa tẹ̀síwájú. Gbogbo àwọn ètò wọ̀nyí ni wọ́n ti ṣe sílẹ̀ kí n tó pàdé oníbàárà mi. Gbogbo ìdáhùn tí wọ́n lè ma bí mi àti èsì tó yẹ kí n fún wọn, un ti ṣe gbogbo ètò rẹ̀ lẹ̀ kí n tó lè, kí n tó pàdé oníbàárà mi.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin láti ìlú kan lọ sí èkejì. Ó sì jẹ́ ohun tó fini lọ́kàn balẹ̀, kò si pá kalẹ̀kẹ̀, kò sí eré àsájù, ó ní pàtàkì ètò fún à ti kó èrò àti já èrò àti ìwọ̀nba eré tí wọ́n gbọ́dọ̀ sá. Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, mo sì fẹ́ràn ìrìn àjò náà torí ó fini lọ́kàn balẹ̀.

Èmi kò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ tí mo bá jẹ, ó má a ń bá mi lára mu. Bó ti lè jẹ́ wípé oúnjẹ tèmi emi má ń jẹ́ ni wọ́n ti wọ̀nsì. N kò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ tí mo má ń jẹ ni mo fẹ́ràn. N ò sì kórira sí oúnjẹ kankan.

Oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán ni ìrẹsì. Mo fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà ní ọ̀sán pẹ̀lú ọbẹ̀ ẹja ata díndín tó ní àlùbọ́sà àti ohun èlò ìsebẹ̀ nínú. Mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà ní ọ̀sán nítorí pé ó máa ń ṣara mi lórí ó sì máa ń mú inú mi kún pẹ̀lú ọbẹ̀ ẹja lórí rẹ̀.

Bẹ́ẹ̀ni mo máà ń ṣe àtúnlo nǹkan nígbà tí nǹkan un bá sì dára tí mo sì tọ́jú rẹ̀ dáradára. Mo máa ń tún lò, mo máa ń ṣe àtúnlò nǹkan, àbí tí nǹkan un bá jẹ́ ohun tó wúlò ní gbogbo ìgbà fún ohun tí mo ń lò ó fún, n ó ń ṣe àtúlò rẹ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ṣe àtúlò nǹkan bẹ́ẹ̀ni.

Bí mo ti máà ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ni ke mo máa ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́. N ó tètè jí ní òwúrọ̀, n ó tètè bọ̀ sí ọ̀nà. Kí sún kẹrẹ, fà kẹrẹ ọkọ̀ kó má ba à dá mi dúró. Ní òwúrọ̀ kùtùkùtù ni mo ti máà ń kúrò ní ilé láti lọ ìrìnàjò sí ibi iṣẹ́ mi nípa wíwọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ mi ni Oreke. Oreke jẹ́ orúkọ tó a máa ń fún ọmọbìnrin tí ó bá wuni, tí ó rẹwà, tó dùn wò lójú, tó gbóge, tó mogẹ́ ṣe, tó sì mọ̀ tó yẹ lásìkò láti máa wò láti fi ṣoge. Orúkọ ìnagijẹ mi ni Oreke.

Ní oṣù tí ó kọjá lọ ní mo kẹ́yìn kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ mi. Ní ẹ̀rọ kan tí wọ́n ṣẹ̀ gbédè bí iṣẹ́. Àwọn tí ó mọ̀ nípa rẹ̀ ju mi lọ, mo tọ̀ wọ́n lọ wọ́n sì kọ́ mi bí a ti ń lò ó. Nítorí mo fẹ́ràn láti má a kọ́ ohun ọ̀tun ọ̀tun ní gbogbo ìgbà. Oṣù tí ó kọjá lọ ló kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun níbi iṣẹ́.

Beeni, mo ni kaadi isé. Káàdì iṣẹ́ jẹ́ ibi tí wọ́n kọ orúkọ mi sí, tí wọ́n kọ irú iṣẹ́ tí mò ń ṣe sí, tó ní àwòrán mi lójú. Káàdì iṣẹ́ jẹ́ ǹ ta máa ń gbé lọ́wọ́ àbí ta máa ń fi sọ̀run àbí ta máa ń lẹ̀ mọ́ àyà kí gbogbo àwọn tí ó bá ri kí wọ́n lè dá mi mọ̀ pé ẹni yìí ni mo jẹ́, orúkọ mi rèé, iṣẹ́ tí mò ń ṣe rèé, ibi tí mo sì ti ń ṣiṣẹ́ rèé.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Ọ̀rẹ́ mi kan nígbà kan rí ló kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́. Arábìnrin yẹn fẹ́ràn kó máa gun kẹ̀kẹ́, èmi náà sì nífẹ̀ẹ́ sí i, òun ló kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ohun tí mo fẹ́ràn jù nítorí ó tún dàbí eré ìdárayá fún mi. A máa jẹ́ kí ara mi kí ó jí pépé, a sì máa jẹ́ kí irun ìfáfá fá. Kẹ̀kẹ́ jẹ́ ohun tí mo fẹ́ràn jù láti máa gun. Mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́. Mo sì mọ bí a ti ń gun kẹ̀kẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ìforúkọ jẹ́ ohun tó máa ń ṣe níbi tí mo ti máa ń ṣe ìdárayá. Nítorí wípé wọn o mọ ẹni tí ó wọlé, ẹni tí ó jáde. Wọn o si rí mọ̀ wípé ara àwọn ara wọn tó forúkọ sílẹ̀ níbi ìdárayá wọn ni ẹni tí ó ń wọlé. Ìforúkọ sílẹ̀ níbi ilé ìdárayá tí mo máa ń lọ ó ṣe pàtàkì sí wọn, nítorí wọ́n fẹ́ dá àwọn tí ń wá sí ilé iṣẹ́ wọn mọ̀ tí wọ́n máa ń ṣe ìdárayá ní agbègbè wọn.

Ogún ọjọ́ ni mo ní fún ìsinmi ọdọọdún nítorí wípé mo fẹ́ràn iṣẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún dé òpin ọdún ni mo máa fi ń ṣiṣẹ́. Tó bá sì ti di òpin ọdún, a ó fún mi ní ogún ọjọ́ láti lọ sinmi. Ogún ọjọ́ ni mo ní fún ìsinmi ọdọọdún. Ó máa ń jẹ́ àkókò tí mo fi máa ń sinmi láti ronú, láti ṣe ohun yòówù tí mo fẹ́ ṣe, láti mú iṣẹ́ mi tún tẹ̀síwájú síi.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí mi jẹ́ ohun tí n ò ko n fi ṣeré rárá. Mi ò kí ń tí nǹkan tí ó lè ba etí mi jẹ́. Mi n kí ń tìí bọ̀, etí mi sì dára. Ó ń gbọ́ràn yékéyéké. Bí ẹ sọ̀rọ̀ lọ́nà jíjìn, etí mi gbọ́. Bí ẹ sọ nítòsí etí mi gbọ́. Nítorí etí mi dára. Mi ò kí ń fi etí mi ṣeré. Mo sì máa ń ṣe àyẹ̀wò etí mi lóòrèkóòrè lọ́dọ̀ dókítà àwọn elétí. Etí mi dára.

Bẹ́ẹ̀ni mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí òfin ìyára ọkọ̀ jẹ́ ẹni tí mo fẹ́ràn pàtàkì jùlọ tí mo sì máa ń gbà ní mọ́ran fún àwọn tó sunmọ́ mi àtàwọn tó jìnnà sí mi. Òfin ìyára ọkọ̀ jẹ́ ẹni tó máa ń fún ni àlàáfíà ó sì máa ń dènà ìjàmbá ọkọ̀, ó sì máa ń dènà kí ènìyàn kó gbẹ́mi ara rẹ̀ lójijì. Mo fẹ́ràn láti máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Mo ti gun alùpùpù rí ní àìmọye ìgbà. Alùpùpù jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa gun nígbà mìíràn nígbà tí mo bá ń lọ òde, tí mo bá ń jáde àbí mo fẹ́ dé ibìkan wéré. Alùpùpù ṣì máa ń jẹ́ kí ìrìnàjò kí ó yá lọ́pọ̀lọpọ̀ yó sì tètè gbé mi dé ibi tí mò ń lọ. Mo ti gun alùpùpù rí láìmọye ìgbà.

Bẹ́ẹ̀ni mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí, nítorí mo ní àwọn ènìyàn, àwọn ẹbí mi àti ará mi ní ìlú mìíràn. Èyí sì máa ń gbé mi lọ sí ìlú náà láti lọ bẹ̀ wọ́n wò nígbàtí n bá ti rààyè. Oríṣìíríṣìí ìlú mìíràn ni mo ti rin ìrìn àjò lọ fún ìnáwó, fún ṣíṣe àti fún kí lọ kí àwọn ẹbí àti ará mi. Mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí láìmọ̀ye ìgbà.

Èmi fẹ́ràn omi dáradára torí omi dára a máà fọ ìdọ̀tí àti jàmbá ara dànù. Omi tí mo máà ń mu lójoojúmọ́ tó bí lítà mẹ́rin. Nítorí wípé́ omi máà ń fọ ìdọ̀tí kíndìnrín nù, ó máà ń fọ gbogbo ìdọ̀tí tí ń bẹ nínú ẹ̀dọ̀fóró nù ní inú ìfúnwa àti nínú àgọ́ ara. Èmi sì fẹ́ràn láti máà mu omi lọ́pọ̀lọpọ̀, bí i omi lítà mẹ́rin ni mo máà ń mu ní ojoojúmọ́ láti mú ara mi dá yágà àti láti wà lálaàfíà.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni ibi ibùsùn mi tí mo máa ń sùn sí ní alalẹ́. Nítorí pé tí mo bá ti ṣiṣẹ́ lọ láti òwúrọ̀, ibi ibùsùn mi ni yàrá tí mo fẹ́ràn jù. Ó máa ń jẹ́ kí n fi orí mi lélẹ̀. Ó sì máa ń jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀. Á jẹ́ kí gbogbo làálàá, kòókòó, janjan tí mo ti ṣe látarọ à jẹ́ kí ara mi kí ó nà nígbà tí n bá sùn sí yàrá ibùsùn mi tí mo máa ń sùn sí ní alalẹ́. Yàrá ibùsùn mi tí mo máa ń sùn sí ní alalẹ́ òní mo fẹ́ràn jù nínú gbogbo yàrá tó wà nínú ilé mi.

Ẹ̀méjì lójúmọ́ ni mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́. Un ó fọ ní òwúrọ̀ nígbà tí mo bá jí lórí ibùsùn mi. Ní àṣálẹ̀ kin tó sùn, wọ́n ó sì fọ eyín mi. Mo fẹ́ràn láti máa fọ eyín mi ní ẹ́ẹ̀mẹjìlójúmọ́, lówuro àti lálẹ́, nítorí gbogbo ohun tí mo ti jẹ ní àtàárọ̀ tó ti há sínú eyín mi, un ó fọ̀ọ́ dànù ní èkejì tí un fọ eyín mi ní alẹ́. Bẹ́ẹ̀ni, ẹ̀ẹ̀mẹjìlójúmọ́ ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́.

Mo fẹ́ràn láti má a wọ fìlà. Fìlà jẹ́ ohun tó máa ń dáàbò bo ojú mi. Ìgbà mí, n ó sì wọ fìlà láti ṣe ara mi lóge. Ara oge ni fìlà jẹ́ fún èmi ní wíwọ̀. Mo fẹ́ràn láti má a wọ fìlà jáde. Fìlà sì máa dáàbò bo ojú mi nígbà mìíràn tí mo bá rìn nínú oòrùn. Fìlà yóò dáàbò bo ojú mi àti ọpọ́n orí mi. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti má a wọ fìlà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin. Mo fẹ́ràn láti má a kọrin. Nígbà tí mo bá n ṣe iṣẹ́ ilé, àti ẹ̀ má a dùn mọ́ mi láti kọrin, ó má a ń jẹ́ kí ìṣẹ́ mi kí ó yá. Nítorí mo fẹ́ràn ijó jíjó, ijó àti orin kíkọ o lọ pẹ̀lú ara wọn. Mo sì lóhùn orin, orin sì má a ń jẹ́ kí ara mi kí ó dá yágá. Mo sì ní etí ìlù, ìlù àti orin wọn lọ papọ̀ mọ́ra wọn. Mo fẹ́ràn láti má a kọrin ní oòrekoòrè.

Bẹ́ẹ̀ni, wiFi mi yára. Ó yára gidi gan gan. A ma fò bí àṣá torí wiFi tí mò ń lò ó jẹ́ ọ̀kan gbòógì tó jẹ́ wípé ó dára ní agbègbè ibi tí mò wà. WiFi mi ó yára gidi gan. Tí mo bá ti ṣe nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, kíá kíá ni yíò ti kalẹ̀ sí ibi tí mò fẹ́ kó lọ nítorí wiFi mi a ma fò bí àṣá ni.

Èmi a máà sùn ní àkókò mẹ́wàá. Nígbà tí mo bá ti ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe, tí mo sì ti wẹ̀ ní àṣálẹ́, tí mo sì ti jẹun, tí kò sì sí ohun mìíràn tí mo fẹ́ ṣe mọ́, èmi a máa lọ sùn ní àkókò mẹ́wàá ní àṣálẹ́ láti sinmi àgọ́ ara mi ti ì tí ó ti ń ṣiṣẹ́ ní àti òwúrọ̀. Àgó mẹ́wàá ni àkókò tí mo máa ń sùn ní àṣálẹ́.

Irú bàtà tí mo máa ń wọ̀ ni bàtà gogoro. Bàtà gogoro jẹ́ n tó máa ń jẹ́ kí n ga síí, ó sì máa ń jẹ́ kí aṣọ mi kó dúró dédé, ó sì máa ń jẹ́ kí n rìn bí ọlọ́mọge tó ṣe wù mí. Ó máa ń jẹ́ kí n rí bí i ṣakọ bó ṣe wù mí. Mo fẹ́ràn bàtà gogoro nítorí pé ó máa ń fún mi ní gíga síí, ó sì máa ń jẹ́ kí n rìn bí i ó ti wù mí.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Oúnjẹ sísè jẹ́ ara ǹkan tí mo fẹ́ràn jù tí ó rọ̀ mí lọ́rùn láti se. Bí wọ́n jí mi lójú oorun, n wó dìde n ó ṣe oúnjẹ. Mo mọ̀ ń pa oúnjẹ sísè dáradára. Kò sí irú oúnjẹ tí mi ò lè sè. Oúnjẹ talawọ dúdú ni, tóyìnbó ni, gbogbo ẹ̀ ni mo mọ̀ ṣe ni dáradára tí yóò sì dùn dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbá tọ́jú èékánná mi ni wípé mo máa ń fi bíléèdì rẹ́ èékánná mi. N ó fọ̀ tọ̀sẹ tọ̀sẹ n ó sì rẹ́ ní òrékòrè ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ pàtàkì jùlọ ni mo máa ń rẹ́ èékánná mi. Mi ò fẹ́ràn èékánná gígùn rárá kí jàmbá kòkòrò kó má ba à wọ inú rẹ́ n ó sì fi ọṣẹ àti kànkàn n ó fi fọ èékánná mi n ó sì fi bíléèdì rẹ bí mo ṣe máa ń ṣe ìtọ́jú èékánná mi re.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Èmi fẹ́ràn iṣẹ́, iṣẹ́ tó bá sì gbé mi lọ sí ìlú mìíràn mi ò ní jìyàn. N ó gbàtọwọ́ tẹ́ṣẹ̀ nítorí pé iṣẹ́ le gbé ni lọ sí ibikíbi tí ó bá yẹ. N ó fẹ́ràn rẹ̀ tí iṣẹ́ bá gbé mi lọ sí ìlú mìíràn. Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ́ iṣẹ́ sí ìlú mìíràn.

Mo ma n ṣe àyẹ̀wò ímeèlì mi bí ẹmẹrin lójúmọ́ láti mọ ohun tó wà nínú rẹ̀ àti láti mọ ohun tó yẹ kí n tètè gbé ìgbésẹ̀ le lórí. N ó wò ó ní òwúrọ̀, n ó wò ó ní ọ̀sán, n ó sì wò ó ní ìrọ̀lẹ́. Nígbò bá sì di àṣálẹ́ pátápátá un ó tún wò. Mo ma n ṣe àyẹ̀wò ímeèlì mi ní ẹmẹrin ní ojúmọ́ láti mọ ohun ti ó wà nínú rẹ̀. Bóyá mo ti ní ẹni tí ó fẹ́ bá mi sọ̀rọ̀ un ó sì ṣe àyẹ̀wò rẹ̀ ní ẹmẹrin lójúmọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán. Yíya àwòrán jẹ́ ara nǹkan tí mo fẹ́ràn láti má a ṣe, pàtàkì jù lọ nígbà tí mo bá ṣẹ̀ di irun tuntun àbí mo wọ aṣọ tó rẹwà tó mú ẹwà mi jáde tí àwọn ènìyàn sọ wípé aṣọ náà yẹ mí yeye. Mo fẹ́ràn láti ya àwòrán láti wo bí mo se rẹwà tó, láti jẹ́ kí n má a rántí ijọ́ tí mo se irun tuntun àti ijọ́ tí mo wọ aṣọ tí àwọn ènìyàn fẹ́ràn jù lára mi.

Ìbáṣepọ̀ pẹ̀lú olórí ìṣe mi ó dáń mọ́rán nítorí èmi máà ń fi ọ̀wọ̀ fún àwọn tí ó bá jẹ́ olórí àbí adarí àti àwọn tí ó ń tọ́ mi sọ́na nípa ìṣe. Ìbáṣepọ̀ olórí ìṣe mi ó mú ìrẹ̀lẹ̀ wá. Mo máa ń rẹra mi sílẹ̀ níwájú wọn, mo sì máa ń tẹ́tí bẹ́ẹ̀ lẹ́jẹ́ gbọ́ ìmọ̀ràn tí wọ́n bá fún mi. Ìbáṣepọ̀ pẹ̀lú olórí ìṣe mi ó lọ déédéé nítorí mo máa ń fi ọ̀wọ̀ fún wọn ní gbogbo ìgbà, mo sì máa ń tẹ́tí bá ìmọ̀ràn wọn.

Ọdún tó kọjá lọ ni mo kẹ́yìn ní àlà burúkú. Mo k'ẹ́yìn ní àlà burúkú ní ọdún tó kọjá lọ, nígbàtí mo ní àlà wípé èmi àti ẹnìkan ń rín ìrìn àjò, wípé ìgbà tí ó wà yá ní àwa bá àwọn kan ní ojú ọ̀nà tí wọ́n bá wa já. Àláùnsí bà mí lẹ́rù gidigidi mo sì jí látọjú ọrùn mi, mo sì jóko mo sì rò ó pé irú àlà búburú wo rè? Ọdún tó kẹ́yìn ni mo lá àlà burúkú gbẹ́yìn.

Èmi kò kìí fin tùràrí torí òórùn rẹ̀ máa ń wọ̀ mí ní mú, ó sì máa ń wọ̀ mí lágbari lọ. N kò fẹ́ràn tùràrí rárá. Tí n bá sì lo tùràrí àbí ẹnikẹ́ni tó bá lo tùràrí lágbègbè mi, ó máa ń yọ mí lẹ́nu, ó máa ń jẹ́kí inú mi kó rupọ. Ìgbà tí mo ti lo tùràrí rí tó ti yọ mí lẹ́nu, n kò fin tùràrí mọ́ rárá. Èmi kò kìí fin tùràrí, mi ò fẹ́ràn rẹ̀ rárá torí òórùn rẹ̀ máa ń yọ mí lẹ́nu.

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni wípé wọn ó pín dogba dogba gẹ́gẹ́ bá bá ṣe pò sí, gẹ́gẹ́ bá bá ṣe wà sí, wọn ó pín owó náà dogba dogba tí ó jẹ́ wípé kò ní sí àríyànjiyàn láàrin ẹnikẹ́ni, inú oníkálukú yóò sì dùn wípé owó tí wọ́n pín fún òun ó dọ́gba, kò sí ìyànjẹ.

Ìgbà mìíràn mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní ẹ̀ẹ̀mejì. Ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń ní ìpàdé. A kọ́kọ́ ṣe ìpàdé kan ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, a ó sì ṣe ìpàdé òmíràn ní òpin ọ̀sẹ̀. Ó wá jẹ́ ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, òní mo máa ń ṣe ìpàdé láti jomitoro ọ̀rọ̀ tí ń lọ. Lá dẹ̀ ti wá ìtẹ̀síwájú sí ohun tí ó bá wà nílẹ̀ láti pé kí a yanjú. Ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àti òpin ọ̀sẹ̀ ó jẹ́ ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ oníjó. Mo fẹ́ràn láti máa jó torí ó jẹ́ ara ìkan lára àwọn eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí gidi gan. Mo sì fẹ́ràn ẹgbẹ́ oníjó onídárayá nítorí pé a máa ń jẹ́ kí ẹgun ẹni kó le pọ́n pọ́n, a sì máa ń mú inú ẹni dùn, a sì máa jẹ́ kí gbogbo àgọ́ ara ẹni kí ó pé yéké láìní àsìkò kankan láti fi ronú àbi láti fi ṣàìsàn.